Ní ayé wa lónìí, ìgbésí ayé ènìyàn ti yí padà púpọ̀. Ọ̀pọ̀ ènìyàn ń sùn púpọ̀, ń sùn jíǹpẹ́ nítorí iṣẹ́ ẹ̀kọ́. Bí o tilẹ̀ rí bẹ́ẹ̀ jíjẹ kùtùkùtù jẹ́ àṣà rere tó pọ̀, ó sì jẹ́ àṣà rere tí ọ̀pọ̀ ènìyàn kò fẹ́ mọ̀ mọ́, ṣùgbọ́n ó ní èrè ńlá gan. Ìbéèrè náà pé, ṣe èmi jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ ni. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn jíjí ní kùtùkùtù torí pé mo rí i pé ó ní àfààní púpọ̀ fún mi nípa ẹ̀mí, ara, ọgbọ́n inú àti ìlera gbogbo. Ní àṣa yorûbá jíjí ní kùtùkùtù jẹ́ àmì ìwà rere. Àwọn àgbà máa ń sọ pé ẹni tó bá jí ní kùtù ló máa rí ère òwò. Òwe yìí fi hàn pé ẹni tó bá jí ní àárọ̀ kùtùkùtù ní àǹfààní láti ṣètò ayé rẹ̀ dáadáa kí ọjọ́ tó lọ. Nígbà tí ènìyàn bá jí ní kùtùkùtù, ọkàn rẹ̀ máa ń balẹ̀, àyíká sì máa ń dákẹ́, èyí sì ń jẹ́ kó rọrùn fún un láti ronú jinlẹ̀, láti gbàdúrà tàbí láti gbèrò ohun tí ó ṣe lọ́jọ́ yẹn. Ọ̀kan lára ohun tó mú mi fẹ́ràn jíjẹ ní kùtùkùtù ni pé ó jẹ́ kí n ṣe ètò ọjọ́ mi dáadáa. Nígbà tí mo bá jípẹ́, mo máa ń sábà yára, mo máa ń kanjú, mo sì máa ń dààmú. Ṣùgbọ́n nígbà tí mo bá jí ní kùtùkùtù, mo ní àkókò tó pọ̀ láti wẹ̀, láti gbàdúrà, láti jẹun dáadáa àti láti ka ìwé tàbí kun ẹ̀kọ́. Ó ń jẹ́ kí n bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú ayọ̀ àti ìgboyà. Jíjí ní kùtùkùtù tún ṣe pàtàkì fún ìlera ara. Àwọn dókítà àti amòye nípa ìlera sọ pé jíjí ní kùtùkùtù pẹ̀lú sísùn tó péye ń ran ara lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa. Nígbà tí ènìyàn bá jí ní kùtùkùtù, ó lè ṣe eré ìdárayá díẹ̀ bí rínrìn tàbí yíyí ara ká, èyí mú kí ẹ̀jẹ̀ máa san dáadáa nínú ara, ó sì ń jẹ́ kí a lágbára. Kì í ṣe pé jíjẹ ní kùtùkùtù dára fún ara nìkan, ó tún dára fún ọpọlọ. Ni àsìkò òwúrọ̀, ọ̀pọ̀ ènìyàn sábà máa ń mọ́ kò sì tíì kún fún ìrònú púpọ̀. Nígbà yìí, ènìyàn lè kẹ́kọ̀ọ́ dáadáa, òun lè ka ìwé tàbí lè ronú jinlẹ̀ nípa ìṣòro kan. Ní tiẹ̀, mo ti rí pé ẹ̀kọ́ tí mo bá kà ní òwúrọ̀ máa n pọ̀ mi nínú dáadáa ju tí mo bá kà á ní alẹ́ lọ. Síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ jẹ́wọ́ pé kìí ṣe gbogbo ènìyàn ló rọrùn fún láti jí ní kùtùkùtù. Àwon kan máa n ṣìṣe ní alẹ́ àwon mìí sì ń ṣe iṣẹ́ ní òru. Ó ní bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n jẹ́ ọ̀lẹ, ipò ayé ni ó fà á. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àǹfààní láti yí ìgbésí ayé rẹ̀ padà, jíjí kùtùkùtù jẹ́ ohun tí ó yẹ kó gbìyànjú. Ọ̀kan lára ìṣòro tó ń jẹ́ kí ọ̀pọ̀ ọ̀dọ́ lónìí máa jí ni pé wọ́n ń lo fóònù àti ẹ̀rọ ayélujára lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀ ènìyàn máa ń ní àkókò alẹ́ wọn láti wo fíìmù, láti bá ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí fóònù tàbí láti lọ ìkànnì bí i Facebook, TikTok àti Instagram. Nígbà tí ènìyàn bá ṣe bẹ́ẹ̀, ọ̀run má ń-- ọ̀run máa ń ro, ó sì máa ń sùn pẹ́. Èyí jẹ́ kí ẹni yìí jẹ́ kí ó ṣòro fún ẹni yìí láti jí ní kùtùkùtù. Ìdí nìyí tí ó fi ṣe ní-- tí ó fi ṣe pàtàkì kí ènìyàn jí ní kùtùkùtù. Ní ìparí, jíjẹ ní kùtùkùtù jẹ́ àṣà rere tí ó lè yí ìgbésí ayé ènìyàn padà lọ́nà rere. Ó ń ran ènìyàn lọ́wọ́ láti ṣètò àkókò rẹ̀ dáadáa, láti mú ìléra rẹ̀ dára síi àti láti ṣàṣeyọrí nínú ẹ̀kọ́, iṣẹ́ àti ìgbésí ayé gbogbo. Nítorí náà, ó sì béèrè pé ṣe mo jẹ́ ènìyàn tó ń jí ní kùtùkùtù? Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ ni. Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù.

Òpòlopò ènìyàn ló máa ń lo ǹkan tí wọ́n sì máa ń ju inú tàbí tí wọ́n máa ń dá rú taàní nígbà tí wọ́n bá lòó tán. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ǹkan tí ó bá dàrú ni a gbọdọ̀ sọ nù. Ọ̀pọ̀ nǹkan wà tí a lè tún ṣe tí a sì tún lè lò padà. Títún àwọn nǹkan ṣe tún wọ́n sì lè lo ǹkan tí a ti lò tẹ́lẹ̀ tàbí tí ó ti dàrú díẹ̀ láti ṣe ǹkan mí tàbí láti tún un ṣe kí ó lè tún lò. Èyí lè jẹ́ aṣọ, ìgò, ìwé tàbí àwọn ohun èlò mìíràn. Àwọn Yorùbá ìgbàanì ti mọ iṣẹ́ yìí dáadáa kí ìgbésí ayé òde òní tó dé torí pé wọn kì í fi ohunkóhun sòfò. Ní àṣà Yorùbá, a gbà pé fífi ǹkan ṣe sòfò ìwà àìdánì. Èéfín rẹ̀ pé títún àwọn nǹkan ṣe jẹ́ apá kan pàtàkì nínú àgbékalẹ̀ Yorùbá. Ní ìgbà àtijọ́, aso ti o ba ti ya jẹ ki aṣọ tí ó bá ti ya kì í jẹ́ kí wọ́n jù ọ̀sẹ̀ yìí. A máa ń hun tàbí gé e sí, a sì lè fi ṣe aṣọ ilé, aṣọ ibùsùn tàbí aṣọ fún ìṣẹ̀ ilé. Bákan náà, ìkòkò tí ó bá fọ́ díẹ̀ lè má lè tún ṣe pẹ̀lú ìmọ̀ ọ̀nà kan. Ọ̀kan lára àwọn àfààní títún ǹkan ṣe ni pé ó ń dín ìnáwó kù. Nígbà tí ènìyàn bá tún ǹkan ṣe, kò ní ń lo ara láti máa ra ǹkan tuntun láì kan sí i. Èṣe pàtàkì gan fún àwọn òbí àti ìdílé tí ò ní owó púpọ̀. Àpẹẹrẹ ni pé ìgò omi tàbí ìgò ìbò tí a ti lò tẹ́lẹ̀ bí ìkòkò fífi omi pamọ́ tàbí fífi epo pamọ́. Èyí jẹ́ kí ohun tí a ní nílẹ̀ pẹ́ si fún àwọn ohun mìíràn. Títún àwọn nǹkan ṣe tún ran àyíká wa lọ́wọ́. Lónìí, ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí ló ń ba ìlú àti abúlé jẹ́ nítorí pé a jù àwọn nǹkan sẹ́yìn láì ronú. Wọ́n lè dín ọ̀nà omi. Ṣùgbọ́n bí ẹrú wa bá tún àwọn nǹkan wọ̀nyí ṣe, a máa ń dín ìdọ̀tí kù, a sì mú àyíká wa mọ́. Èyí jẹ́ ọ̀nà kan láti dáàbò bo ilẹ̀ ayé wa. Ní ilé ẹ̀kọ́, títún àwọn nǹkan wo lè jẹ́ ohun èlò ìkẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ lè lo ìgò àtijọ́ láti ṣe ohun èlò ìmọ̀ sáyẹ́ǹsì bí àpótí afẹ́fẹ́. Ìwé tí a ti kọ̀ ọ́ sí ẹgbẹ́ kan lè tún wúlò fún wa ní ọjọ́ iwájú. Pẹ̀lú ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ lónìí, títún àwọn nǹkan ṣe ti di iṣẹ ńlá. Ọ̀pọ̀ ilé iṣẹ́ ń gba ìrìn àti ìwé àtijọ́, wọ́n sì ń tún wọn ṣe sí ǹkan tuntun. Ìṣẹ yìí pe ṣe iṣẹ́ fún ọ̀pọ̀ ènìyàn, ó sì ń jẹ́ kó rọrùn fún orílẹ̀ èdè láti rí ohun èlò. Láìlo gbogbo ohun amáyédẹrùn tó wà ní inú ilé síbẹ̀síbẹ̀ kì í ṣe pé títún àwọn nǹkan wo rọrùn ní gbogbo ìgbà. Àwọn kan kì í fẹ́ tún ǹkan ṣe nítorí pé wọ́n rántí pé ǹkan tuntun dára ju ti àtijọ́ lọ. Àwọn mìíràn kò ní ìmọ̀ tàbí àkókò láti tún ǹkan ṣe. Ṣùgbọ́n bí a bá kọ́ ara wa tí a sì gba ìṣe gẹ́gẹ́ bí apá kan ṣe ìgbésí ayé wọn, a lè rí pé ó ní èrè nínú. Títún nǹkan ṣe jẹ́ ọ̀kan lára àwọn ìṣe rere tí ènìyàn gbọdọ̀ kọ́. Ó ran lọ láti fi owó pamọ́, láti dáàbò bo àyíká wa àti lọ láti kọ́ ara wa si. Nítorí náà, sì béèrè pé ṣé mo mọ̀ bí a ti ń tún ǹkan ṣe? Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ ni, mo mọ̀. Mo sì gbà pé gbogbo ènìyàn gbọdọ̀ kọ́ ìṣe yìí nítorí pé ẹni tí ó bá mọ̀ bí a ti ń tún ǹkan ṣe, ó ń kọ́ ara rẹ̀, ó ń fún ara rẹ̀ ní ìlera tó pé.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Ijójíjó jẹ́ apá kan nínú àṣà ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá fẹ́ràn ijó, pàápàá jùlọ níbi ayẹyẹ àjọ̀dún àbí ọdún eégún. Gege bi kristẹ́ni ti mo je ijo jijo je apakan pataki ninu isin ti aba nse ijosin ninu ijo wa asaba man jo Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti ọmọ ìbílẹ̀, ijójíjó náà ṣe ó jẹ́ apá kan pàtàkì nínú, nínú ayé ọmọ Yorùbá. Gege bi omo yoruba ti aba lo si inawo tabi ajỌ̀yỌ̀ kan a ma n jo papọ̀ iru ti a ba lo si ibi àjọyọ̀ igbeyawo tabi iko ọ̀mọ si ile ayọ maa n wa o si ma mu ibasepọ rere wa ọ̀pọ̀lọ̀pọ̀ eniyan lo ba ara wọ̀n sọ̀rọ̀ nipa owe ilu ati ijo ijó je apakan ninu awọ̀n oun ti eniyan le fi fi ti eyan le fi fi ayọ̀ re han be si ni Ijó ji jo je inkan ti o ma n mu ki ibasepọ̀ eniyan ni ilẹ́ yoruba ko gbilẹ́ si a le ba ajoji jo nibi inawo ki a tun bo bẹ́ ki ati ara bẹ́ ki a di ọ̀rẹ́ ní ọjọ́ iwájú. Ijójíjó jẹ́ ǹkan tí ó máa ń kó àwọn ènìyàn pọ̀ ní àwùjọ, pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí a jẹ́. Ijójíjó jẹ́ apá kan pàtàkì nínú ayé ọmọ Yorùbá.